Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti máa ma fi rántí àwọn àdéhùn mi. Bó bá jẹ́ pé àwọn tó ṣe pàtàkì gidi gan-an nì tó yẹ ní àkókò to ye kí n mú àwọn àdéhùn mi yìí ṣẹ, eh, mo máa kọ sí inú ìwé, pelebe ṣá, máa dè kọ àkókò náà ṣì àti iru àdéhùn tó jẹ́ iṣẹ́ àti ayẹyẹ ó sì máa ṣe mí ní àǹfààní kì n le. Rántí láti ṣe, ìgbà mìíràn na mọ ma fí sí orí fóònù mi no sa pẹ̀lú é. Mo de lẹ ko sínú ìwé kan máa fi sí orí fóònù mi, màá lè fi àkókò náà sì kí n lè, eh, gbọ́, eh, ìkíni ní fóònù mi tó bá ṣe di ìgbà tó yẹ kí n mú àdéhùn, ah, ṣẹ, kí n lè rántí dáadáa. Eh, ìgbà mìíràn náà, eh, mo máa sọ fún àwọn èèyàn tó wà láyé ká mi kọ́ni rántí ọ̀rọ̀ mi léṣe nípa àdéhùn yìí. Eh, tó bá sì tó ìgbà tó yẹ kí n mú àdéhùn náà ṣẹ, àwọn ọ̀nà tí mo máa ń gbà láti máa fi rántí àwọn àdéhùn mi, ìgbà mìíràn náà mo lè máa kọ sí ìwé tàbí kí n máa fi sí fóònù tàbí kí n máa sọ fún èèyàn kó jẹ́ pé bá, bá yẹ kí n ṣe nǹkan tó ṣe pàtàkì tó yẹn, màá kọ́ sọ fún mi pé mo máa rántí nígbà tó yẹ tó àti nígbà tó yẹ. Àbí tó bá jẹ́ kí n kan tó papọ̀ mọ́ iṣẹ́ ṣíṣe ni, màá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nígbà tó yẹ tó, kí n lè mú àdéhùn náà ṣẹ. Ọ̀nà tí mo máa ń gbà láti máa fi rántí àwọn àdéhùn mi eléyìí kí n máa ba mu ẹni tí mo ṣe àdéhùn fún bí nú ki màá gbagbe e kí inú e máa ba bàjẹ́.

Iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà èwe ni àwọn iṣẹ́ àwọn tó máa ń tú ẹ̀rọ ayélujára ṣe àti àwọn ẹ̀rọ aláǹgbéká, àwọn alámùkákìrì, àwọn tó máa ń tún àwọn yen ṣe àti ẹ̀rọ kọ̀m̀pútà àti kọ̀m̀pútà náà, àwọn tó máa ń tún àwọn ohun wọ̀nyí ṣe ni mo máa fẹ́ máa ṣe. Mo kọ́ lílo àwọn ẹ̀rọ tí mo dárúkọ yìí pápa jùlọ, ẹ̀rọ kọ̀m̀pútà tí eeyan lè fi ṣisé, tí eeyan lè fi ṣe iṣẹ́ fún èèyàn, à lè fi ṣe tẹ nǹkan fún èèyàn, tàbí kí a lè fi ṣe, iru nǹkan tí èèyàn báa ti fẹ́ ṣe, boya tó bá fẹ́ ṣe bíi graphic kankan ni, bí àwòrán kankan tó máa rẹwà dáadáa a le bá ṣé irú nǹkan bẹ́ẹ̀ yen ni mo kọ́ nígbà ewèé. Mò de fẹ́ràn rẹ̀ gidi gan ni torí àwọn ti ajo n kọ́ bẹ́yen, àwọn ọmọ ojú ẹgbẹ́ mi ni wọ́n jẹ, àwọn tó dẹ́ nkọ̀wa ná, wọn jù wá díẹ̀, àmọ́ ó jẹ́ èèyàn tojẹ́ pe, ọ̀rọ̀ tìti wá ó yé wọn gidi gan ni, ọ̀rọ̀ wọn náà dẹ̀ yé wa, nǹkan dẹ́ tí màá lọ́ dáadáa bẹ́ẹ̀yen mo de máa ń fẹ́ràn irú iṣẹ́ ti wón máa ń fún mi náà, àwọn iṣẹ́ tí mó máa ń mọ̀ dáadáa, tí o dè máa n kọ́ mi lọ́gbọ́n náà ni wọ́n máa ń sábà fún mi. Mo de fẹ́ràn e gidi gan ni ẹ̀, àwọn náà tí mo ti máa ń fojú sí gẹ́gẹ́ bí i, mo máa ń fi n ṣe bí i, à, nǹkan tí a ń pè ní "mentor" ní èdè Gẹ̀ẹ́sì náà ni àwọn tó wà nílé iṣẹ́ náà tó jẹ́ pé wọ́n ti mọ iṣẹ́ dànù ti wọ́n de ti pẹ́ ní iṣẹ́ yẹn. Àwọn èèyàn máa ń fojú sí pé wọn fẹ́ mọ iṣẹ́ bí i, à, tìtití wọn. À, ìgbà mo dẹ̀ ti kọ́ iṣẹ́ náà bẹ́ẹ̀ dáadáa náà, àti mo dẹ̀ ti wá fi mọ iṣẹ́ ohun na dáadáa, mo wá ni láti kúrò n bẹ́ẹ̀ láti lọ máa ṣe àwọn nǹkan mi ṣá, ah, bó ṣe rí niyen o tó dẹ̀ yé padà níyẹn tí mi tí fi padà ṣe, ah, iṣẹ́ na bẹ́yẹn láti, ah, ìgbà yẹn ni a fi ẹ̀kẹ́ kan ṣá.

Ìjọ tí mo lọ lánàá tí mi ò kóretí rárá ni ìjọ kan ni ah ìjọ ìsinmi ṣá, tí mo ti ṣẹlẹ̀ ní àárín ọ̀sẹ̀. Tí mo wá rò wípé mo máa ṣe sinmi níjo ìsinmi yìí, ẹ́ẹ̀, ṣa dé dedé ni wọ́n pè mí ní ìdají ṣá pé wọ́n nílò mi ní ibi iṣẹ́. Èmi wá bèrè lọ́wọ́ wọn pé kí wọ́n nílò mi ní ibi iṣẹ́ fún pé, àtìjọ pinnu pé ìjọ yìí ò mo máa lọ fi sinmi ni o, torí mo tì ṣiṣẹ́ gidi gan láàárín ọ̀sẹ̀, iṣẹ́ pọ̀ ní ọ̀sẹ̀ yẹn. Wọn ti pinnu pé màá lọ sinmi nílé dáadáa ni. Wa tun pè mi pé wọ́n nílò mi fún iṣẹ́ ní ibi iṣẹ́. Wọ́n ṣà wá bẹ̀mi pé kí n má sà bínu ṣá, yàtọ̀ sí pé wọ́n máa fi owó àfikún fún mi ṣá. Iru iṣẹ́ yìí ni ẹ́, jẹ ki iṣẹ́ tó pàyán lára ní ìgbà yẹn. Ṣá wọ́n ṣà wá bẹ̀mi pé kí n má bínu. Ẹ̀ẹ̀, ìgbà tó yá ṣá, mo wá ronú sí i. Wọ́n ṣà wá padà lọ ṣá, mo padà lọ sí ibi iṣẹ́ náà. Wọ́n á nílò láti ṣiṣẹ́ yẹn ṣá, ẹ̀ẹ̀, láti òwúrọ̀ di ọwọ̀ alẹ́. Tóri modẹ ti ronú pé bí mo ṣe máa lo ọjọ́ mi lọ́jọ́ yẹn, pé ma fi sinmi ni, màá fi má jẹ ìgbádùn, kí màá fi má wo àwòrán, tí màá fi má jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. Nkan tí mo ti pinnu pé màá fí ṣe lọ́jọ́ yẹn ni à ìyẹn. Àmọ́ ní ìsìn tó ti pè mí ní ìdají tí, mo dẹ ti lọ sibi iṣẹ́. Ó wá di ìjọ tí mo fi ṣiṣẹ́, ẹ̀ẹ̀, kẹ̀dẹ́ ń ṣe bí mo ṣe rò pé ọjọ́ mi ṣe máa lọ nìyẹn. Wọ́n á nílò láti máa máa ṣe iṣẹ́ púpọ̀ gidi gan ni. Àti tí mo bá máa ṣe tán ní alẹ́, oti wa rẹ̀ mi. Ẹ̀ẹ̀, èmi a, torí pẹ̀, nǹkan ti mo dẹ̀ fẹ́ẹ́ ṣe lọ́jọ́ yẹn ni pé mo o fẹ́ kí were ara mi kó kúrò. Kín n lè lé ní okun padà, mò n sì wá o tún wáá rẹ̀ mi sí i ju ti tẹ́lẹ̀ lọ. Ìyẹn ni pé i ìjọ tí, à à, tí mo fi lọ ọjọ́ mi, ki bí pe mi ṣe à retí rá rá ni a ìyẹn.

Oríṣiríṣi ọ̀nà máa ń gbà láti máa máa fi tọ́jú àìlera mi. Àwọn tò máa ń ṣe lójoojúmọ́ ni irú oúnjẹ tí mo máa ń jẹ ṣá, àti mo sì ti máa ń jáde ní òwúrọ̀ kùtùkùtù fún bi ìṣẹ́jú mẹ́rin láti sáré àkérì agbègbè mi sà kí n lè fi ní okun díẹ̀ á ti pé kára mi lè tó dáadáa. Ti m bá dè tì wọlé bẹ́ẹ̀ yẹn, ẹ máa tú máa wa múra. Ìmúṣẹ oúnjẹ tí màá jẹ, mo máa máa túmọ̀ láti aṣọ sí àwọn coffee àti tea ṣá, àti bí bread ti mo máa ń jẹ, mo máa rí pé mo jẹ ẹ̀fọ́ dáadáa àti bí ẹyin, mo máa ń ṣe ẹyin mọ́ bread yẹn ṣá kó lè fún mi ní okun. Torí àwọn nǹkan tó máa ń jẹ́ kí àìlera ènìyàn kó máa wà ní ọ̀nà tó tọ́ àti tó yẹ níyẹn, oúnjẹ tí ẹ̀má tíì ń jẹ ṣá, made ri pé mo mú omi náà dáadáa. To dàbí o fe remi beyen maa lo ogun ki rire yen ko le lọ made si je eso náà ni òwúrọ̀ kùtùkùtù. Àwọn nkán ti mo maa n se lojojumo nìyẹn pàápàá jùlọ ti n ba ti lo sibi iṣẹ́ ki n le ni okun àti agbára. Àwọn tó nira jù níbi bẹ́ẹ̀ ni láti máa máa ṣe oúnjẹ. Àwọn oúnjẹ ti oni àwọn oúnjẹ kan pàtó ti o ye ki èèyàn maa maa je ti eeyan ba fe ki ìlera re dára kowa ti èeyán ba fe ki ìlera ara re kọwa ipò to dára oni àwọn oúnjẹ kàn ni pàtó to ye ki èèyàn ma se. Àwọn oúnjẹ yen wọn de maa n lera láti se nígbà mi pàápàá jùlọ ti n ba ti dele láti ibise to de ti remi. Àwọn nǹkan tó nira nìyẹn nípa tí tọ́jú ìlera mi. Àwọn ẹni tó dé máa ń rán wólé sínú àwọn tí wà láyi ká mi àti àwọn ará ẹbí mi ṣá tí wà ń bé lọ́wọ́ mi nípa ìlera mi pé ṣé mo ń rí ìtọ́jú dáadáa. Àwọn ẹbí máa ń wólé sínú, àwọn nǹkan tí ẹ kí ń ṣe máa ń bé ni àwọn ìbéèrè kọ̀ọ̀kan nípa àwọn ọ̀nà tí wọ́n mọ̀ pé mo máa ń ṣe tọ́jú ìlera mi ṣá tí màá tú bá gba ìlera wọn, bá tí ń béèrè yẹn, màá rántí pé mo gba gbe. Wọ́n máa rí pé ó yẹ kí wọ́n ṣe nǹkan bá ẹ bá ẹ. Bá lẹ̀ tiri pe o ti n rẹ mi bẹ́ẹ̀ yẹn, mo máa lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà kó lè yẹ ìlera mi, àwọ̀ àwọn ọ̀nà tí igbeṣẹ́ tí mo máa ń gbé náà ni yẹn láti máa rí pé mo tọ́jú ìlera mi dáadáa.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ jẹ́ ǹ tan tun ṣe pàtàkì gidi gan, papa ju lọ tí èèyàn bá ń kọ àwọn ọmọdé, nínú ìyìn màá máa fún wọn ní eh àwọn. Ìmọ̀ àti ìmọ̀ràn tó máa wúlò fún wọn nípa iṣẹ́ tí bá ṣe níjowájú ni tàbí nípa bí àgbegbé, sí ṣíṣe, nípa bí àwọn ǹ kan ṣe ṣe pàtàkì jù láwùjọ àti bí àwùjọ ṣe ń ṣiṣẹ́ àti bí èèyàn ṣe lè ran àwùjọ lọ́wọ́ àti ẹ̀yán fún ará rẹ̀ àti àwọn èèyàn tó wà ní àyíká rẹ̀ ṣe àwọn ìmọ̀, ǹ kan tí màá ń kọ èèyàn nìyẹn. Àwọn ǹ kan tí èmí na máa sábà kọ́ àwọn ọmọdé ni àwọn ǹ kan tó ṣe bá wọn kọ́ po mọ ilé ṣukú, ṣùkúù wọn ṣá, màá kọ́ àwọn ọmọ mi tó wà láyíká mi, ǹkan tí ó lọ sí aṣọ kú, ìgbà mìíràn na wá wọ́n wá to yé pé mo dé tí ṣẹ́ olùkọ́ náà, ní ṣùkúù bí ẹ́ méjì àbí emẹ́ta bẹ́ yẹn tí mò ń kọ́ àwọn ọmọ ní ṣùkúù dé jẹ ǹ kan tí mo gba dùn gidi gan ni. Yàtọ̀ sí pé mọ má n kọ àwọn èèyàn wọn tí kò èmi náà rí, oyè kin n gbádùn àsìkò púpọ̀ nínú àsìkò yìí púpọ̀ gidi gan ní. Àwọn ohun tó nira nínú kíkọ àwọn ọmọdé ni pé wọ́n máa sábà pariwo àti pé ọ dé ee, wọ́n dé máa mú pé ó rẹ̀ èèyàn, ariwo won to ń pa yí wọn kì lẹ kin gbórò sí èèyàn lẹ́nu gbogbo ìgbà. Òtútù rí náà ló ń bẹ́ ni láti máa mú wọn kọ máa gbọ́ràn sí ǹ kan tí èèyàn ń kọ wọn kí ó lè máa wọ etí wọn. Mo tun jára níbẹ̀ ni pé àwọn ọmọdé tí eyan bá ti. Ọ má ti yé wọn bẹ yen nkan tí èèyàn fẹ́ kọ wọn, inú èmi a dùn sí wọn pé ó ti yé wọn, ó dé máa jẹ́ pé inú, inú ma mú inú dúndún wá fún, fún mi ti ọ bá dé tí gbọ̀rán sí ẹ̀yán lẹ́nu. Ohun tó dára nípa iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ni a ìyẹn, ó dé màá máa kí inú mi dùn.

Eh, ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ìmeélì mi ó máa ń yàtọ̀ síra. To ba je pe mo n reti imeeli, o se pàtàkì ki n ma se àyẹ̀wò imeeli mi ni gbogbo ìgbà, torí imeeli náà le wọlé ni ìgbàkígbà eh, ìgbà tí mo bá sábà maa n ṣe àyẹ̀wò ìmeélì mi ní ẹti mo sì ń re tí ìmeélì tó ṣe pàtàkì gbogbo ìgbà. Ṣé a mo le wo bíi ọjọ́ mẹ́-mẹ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́wàá ní ọjọ́ kan. Àmọ́ tí n bàá ti rí tí ìmeélì bẹ́ẹ̀ yen, o le jẹ́ ẹ̀kan ní ọjọ́ kan tàbí ẹ̀ẹ́kan ní ọjọ́ méje, mo máa wo ìmeélì mi, mo máa ma yẹ ìmeélì mi wò. Mo de máa ń rí nǹkan tí wọ́n ń pè ní as notification bí i kìní ló ṣe rí tí nǹkan bá ti wọlé sí ìmeélì mi bẹ́ẹ̀ yen, wọn máa sọ fún mi. Tí n mo bá ṣha ti tán ìntanẹ́ẹ̀tì mi sílẹ̀, wọ́n máa sọ fún mi pé, kí n ṣe àyẹ̀wò ìmeélì mi, pé ìmeélì pàtàkì kan tì wọlé o. Gẹ́gẹ́ bí mo ṣe máa mọ́ nípa èyí. Yàtọ̀ sí ìyẹn, tí mo bá fi ǹkan ránṣẹ́ sí ẹ̀yan, tí mo dé rétí ìmeélì padà, máa tàn ìmeélì mi sílẹ̀, màá máa wo kí n máa dẹ̀ máa rí, à, kí ni màá wo bí i àwọn ìmeélì ti wọlé sí orí rẹ̀. Bí mo ṣe máa ń ṣe àyẹ̀wò àwọn ìmeélì mi ni yẹn. Àwọn ìgbà mẹ́wàá jẹ́ kí oṣù, à, ọ̀sẹ̀, à, mélòó kan le kọjá tí ìmeélì gbogbo ìmeélì mi yẹn tí n bàá ti rí tí ìmeélì kan tàbí ẹ̀ẹ́kan kan. Emí yẹ ìmeélì mi wò, mo dẹ̀ ńi orísírisí ìmeélì nǹkan fún iṣẹ́ àti ikan fún àwọn nkan mii. Ti iṣẹ́ yen, mo ma n sábà n wo gbogbo ìgbà. Àwọn nǹkan sí nǹkan mi yẹn tí màá rí tí nǹkan lórí rẹ̀ ní nǹkan ni mo máa ń sábà lo èleyii tí mo sábà wo ìmeélì lórí rẹ̀ bí a ti wọlé sí.

Bẹ́ẹ̀ni, mò n fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud kí má bàá sọ àwọn ǹkan má bàá sọ nu. Ó sẹ́ pàtàkì fún mi láti ma máa fi àwọn fáìlì mi sórí cloud. Bí àwọn tó papọ̀ mo iṣẹ́ ni tàbí àwọn tí mo ń lò fúrà mi tó jẹ́ àti tíì tí èmi ṣẹ̀ òun ṣe, mo ti ṣìíṣẹ́, mo máa fi gbogbo wọn sórí cloud kí má bàá, má bàá sọ wọ́n nu tí bá tie sọ àwọn ìwé, àwọn fáìlì tí mo le di mú sọ́wọ́ yẹn, tí n bá le tiè so àwọn yẹn nu mo le lo sórí cloud láti lọ rí fáìlì yẹn gbá mi again bó ti ń ṣe pàtàkì gidi gan-an kí má bàá sọ nu. Pátápátá, ìdi niyen ti mó máa fi ń fi àwọn fáìlì mi wọn sórí cloud. Ìdí nìyẹn tí ó de fi sẹ́ pàtàkì gidi gan-an ni níle ilé-iṣẹ́ náà, ó máa rí pé gbogbo wa a fi fáìlì sórí cloud. Ó ní ǹkan sórí kọ̀m̀pútà wa tojepe tí a bá kàn tán sílẹ̀, gbogbo fáìlì tí a bá gbà sórí kọ̀m̀pútà náà, a máa wọnú cloud yi láije ki awa fi si fún rawa wa. Ó jẹ́ jẹ́ kó rọrùn gidi gan-an torí àlè máa gbàgbé nígbà mí láti máa fi fáìlì pamọ́ sí orí cloud. A máa gbà tìtan kinni sílẹ̀. Òwe fáìlì tí a bá fẹ́ fi sórí inú cloud yìí á bá wa ṣe gbogbo rẹ̀ láì jẹ́ kí àwa ṣẹ̀ṣẹ̀ lọ tẹ́ gbé sórí cloud fún ara wa. Ní de se pàtàkì gidi gan-an kí èmi má bàá sọ àwọn fáìlì yi nu rárá rárá. Sha, oje ko ma rọrùn láti fi ránṣẹ́ si àwọn ènìyàn tí a kán máa fi ránṣẹ́ lórí cloud náà, ẹ̀ ara nǹkan tí máa fi ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud ní ìwọ̀n yìí. Kí ó má bàá sọ nu bó ti lè rí ǹkan máa rí rárá láti máa fi ránṣẹ́ sí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ó ṣe pàtàkì gidi gan-an láti máa pa àwọn fáìlì pamọ́ kí máa ba ko ma bá sonu ṣá. Torí tí n bá sonu beyen maa ni ala se yi padà. Yàtọ̀ si pe, mo ma nko àwọn failli mi pa mo si inú àwọn ibi kan nile, to je pe nkankan o ni se won, mo. Maa n fi àwọn failli pa mo na sínú cloud. Torí tí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn tí mo fi pamọ́ sínú ilé yẹn, sínú àwọn ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn, àwọn tó wà nínú cloud yẹn kò sí ǹkan kan tí o máa ṣe wọn, mó de si lè rí fáìlì yẹn ná. A je ko rọrùn fún mi láti ri padà. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti máa fi pa àwọn fáìlì mi mọ́ ni eleyi, to bá de jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidi gan ni màá lọ sí ilé ìfowópamọ́ láti lọ fi àwọn fáìlì pamọ́ sí ibi bẹ́ẹ̀. Ṣá, bi mo se maa n ṣe ní ìyẹ́. Tàbí to bá de jẹ́ pe ẹni kan wà tó lè tọ́jú àwọn fáìlì ju èmi lọ, fáìlì kankan pà tó ju mi lọ, màá gbé fáìlì yẹn lé wọn lọ́wọ́ kí wọ́n baa mi ṣe ìtọ́jú rẹ̀ dáadáa kí wọ́n má pa fáìlì mo daada kí ǹkan kan má ba à ṣe. Àwọn ọ̀nà tí mo máa ń gbà leleyi láti máa tọ́jú àwọn fáìlì mi, mo dẹ̀ máa ń gẹ́ àti àwọn tó wà nílé wa tí mo gbé fún wọn sì àwọn tó wà nínú ilé ìfowópamọ́ náà gbogbo wọn kálá má tàá ko fún wọn sínú orí cloud mi tí nǹkan kan bá ṣe irú àwọn nǹkan wọ́n tó wà ní, à tí mo fi pamọ́ yìí, àwọn tí mo wá fi pamọ́ sórí cloud mi beyẹn, wọ́n sì má lè rí wọn. Ṣá, mo sì máa rí wọn padà tí o bá tẹ́ jẹ́ pe ǹkan kan ṣele sí àwọn tó wà ti o wa nì odo mi nìkan èyí ti mo fún eeyan àbí to wa ni ibo mìíràn, mo wa fi sínú cloud mi beyen mo si ma ri won lo sa, ma kan tun won se, ma tun won te si orí ìwé, ti a le fi pa mo sile torí o ti wa ni orí cloud mi.

Fẹ́ràn kí n ṣe mi ló máa sábà kọ ìgbékalẹ̀ iṣẹ́ loju àwọn kan tó wà nínú ile iṣẹ́ to je pe iṣẹ́ wọ́n o ní láti máa kọ ìgbékalẹ̀ iṣẹ́. Nkàn ta kan lè ṣe nípa ìgbékalẹ̀ iṣẹ́ kíkọ ní ka fún wọn ní ìmọ̀ràn àwọn nǹkan máa fẹ́ràn kí wọ́n fi kalẹ̀ ní iṣẹ́ ní ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe yẹn. Ìmọ̀ràn ńlá kan máa ń fún wọn kí n ṣe mi ló maa wà ní ìdí kíkọ ìgbékalẹ̀ iṣẹ́ ní àwọn kan ní la ilé iṣẹ́ to je pe iṣẹ́ wọn kan gan ni yẹn. Ní ìpàtó láti máa kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ àti láti máa ri pe gbogbo eyan wọn tẹ̀lé àwọn ìgbékalẹ̀ iṣẹ́ yìí. Ẹ̀ awa kan lè fọ́ emi de n bi emi ni iṣẹ́ tí wọn ṣe. Ṣo ya mo kan lè gba wọn ní ìmọ̀ràn wà ìgbékalẹ̀ iṣẹ́ tí mo bá ti fẹ́ kọ́ ń kọ. To ba wu won, won ma tẹ̀lé, ti o ba de wu wọn, won a de ti fílẹ̀. Ẹ̀ǹ kan tó pami pa emi áti iṣẹ́ ìgbékalẹ̀ iṣẹ́ ní yẹn, ya tọ́ sí pé kí ma máa tẹ̀lé àwọn ìgbékalẹ̀ iṣẹ́ yìí kò dẹ̀ je ǹkan tó nirá bẹ́ẹ̀. Ti eyan bà tí, ba ti ko, ti àwọn yen bati kọ́ àwọn ìgbékalẹ̀ iṣẹ́, wọ́n á gbé ló fi han àwọn tí oye ki wọn fi han. Àwọn ènìyàn náà bá ti fẹ́ràn rẹ̀, jẹ́ kí wọ́n máa ti di ìgbékalẹ̀ iṣẹ́ ìyẹn ní ile iṣẹ́ yẹn. To jẹ́ kí ó máa jẹ́ àti kí òfin tí gbogbo ènìyàn gbọ̀do máa máa tẹ̀lé. Àti àwọn tó bá jẹ́ kí wọ́n gbé iṣẹ́ àwọn ìgbékalẹ̀ kalẹ̀ àti àwọn náà tó jẹ́ kí wọ́n kọ́ fún gbogbo oni káluku ní ọ̀dọ̀ máa tẹ̀lé àwọn òfin wọ̀nyí.

Oríṣiríṣi ìbọ̀sẹ̀ ni mò fẹ́ràn. Àmọ̀, ó ní àwọn ìgbà àkọ́kọ́ gba kan tí mò ń sábà lo àwọn ìbọ̀sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ìbọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ yẹn tí mò máa ń sábà lo tí mo bá ti fẹ́ sùn ni kí òtútù má bá mu mi jù lẹ́sẹ̀, ìyẹn kò kí n jẹ́ tó gùn gidi gan ni. Èèò, màá kọ́n wọn wò ṣá kí òtútù má bá mu mi jù lẹ́sẹ̀. Àmọ́ to ba je pe mò ń jáde lọ ní, tí mò fẹ́ lọ ṣe eré ìdárayá, àyè ìbọ̀sẹ̀ tó máa wọ̀. Toba se pe mò fẹ́ lọ ṣe eré ìdárayá tàbí mò fẹ́ lọ sá eré tàbí mò fẹ́ lọ rìn káàkiri agbègbè láti fi tú ara mi ṣá, èèò, mò ń wọ ìbọ̀sẹ̀ tó gùn kí àwọn ìdọ̀tí má bá ṣe púpọ̀ jù sí mi lẹ́sẹ̀ tàbí kí òtútù má bá mu mi mójù tàbí kí ǹkan kan má máa jẹ mí ṣá, èèò, ǹkan tó máa mú láti máa wọ ìbọ̀sẹ̀ tó bá gùn gidi gan ni èèyẹn. Èè, tí mò bá ti ń jáde náà tí mò ń lọ sí iṣẹ́ tí mò ń dẹ́ múra dádàá, mò ń wọ ìbọ̀sẹ̀ náà àmọ́ ilé yìí kò ní gùn tó yẹn, kò kí n fi bẹ̀ gun bí ẹ máa ń rẹwà gidi gan níbi àwọn tí wọ́n máa ń lo fún eré ìdárayá. Èèò, oríṣiríṣi ìbọ̀sẹ̀ ni mò ń sábà láti máa wọ. Ìgbà tí mò ń máa mọ ìbọ̀sẹ̀ láti wọ ní ǹkan tí mò bá fẹ́ ṣe gangan ni ti mo fẹ́ sùn ni. È, ó ní ìbọ̀sẹ̀ tí màá wọ̀ jáde fẹ́ lọ ṣe eré ìdárayá ní òní, ìbọ̀sẹ̀ náà fẹ́ lọ ṣe ǹkan mìíràn tó jẹ́ kí n gbúdọ̀ múra ládàá, mo ní irú ìbọ̀sẹ̀ náà tí mò máa wọ̀ tí mo gbúdọ̀ wọ̀ sí iṣẹ́ mi.